Ṣàlàyé àwòrán kan tí o fẹ́ràn gidigidi. Àwòrán tí mo fẹ́ràn gidigidi, ó jẹ́ àwòrán kan tí ó wà ní orí fóònù mi. Mo gba àwòrán yìí síbẹ̀ ni, èèyàn ló bá mi yàá, mo wá transfer ẹ sí orí fóònù mi. Mo sì fẹ́ràn àwòrán yìí lọ́pọ̀lọpọ̀.